Báwo ni o ṣe máa ń tọrọ àforíjì? Ókè bí mo ṣe máa ń tọrọ àforíjì. Mo máa ń tọrọ àforíjì nígbà tí mo bá ṣe nǹkan tí kò da. Abí pàápàá jùlo naa nǹkan tí kò bá dára tí kò yẹ kí ọmọluabi èeyàn kó ṣe. Deni, láti tọrọ àforíjì fún mi, láti tọrọ àforíjì Látọ̀dọ̀ mi kò, kò jẹ́ nǹkan tó máa léwu àbí kò jẹ́ nǹkan tí o máa pa mi lára láti tọrọ àforíjì nítorí pé mo mọ̀ pé nǹkan tí mo ṣe kò da.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Mo mọ̀ wọ́n dáadáa. Èmi àti àwọn aládùúgbò mi ìbáṣepọ̀ wa àti ìrẹ́pọ̀ wa dáadáa ni. Pápá jùlọ náà, ibi táa wà, à ń wùwà bíi ọmọ ìyá àti ọmọ bàbá.

Ṣé o fẹ́ràn ìmọ̀le òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Mo fẹ́ràn ìmọ̀le òwúrọ̀ ju ìrọ̀lẹ́ lọ. Ehn ìmọ̀le òwúrọ̀ yẹn, ó máa ń mú, ó máa ń mú èrò lára dá. Like bí, bí ìmọ̀le rẹ bá tàn báyìí, ẹ máa sọ pé okay o, ìmọ̀le ti tan, ẹ jẹ́ ká mọ́ a ṣiṣẹ́ o, ká lọ ṣiṣẹ́ o. Ìgbà tí ó bá di ìrọ̀lẹ́ yẹn náà, tí ó bá ti padà wá náà, ó ti rẹ èèyàn náà, èèyàn mọ̀ nǹkan tóun bá ṣe.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni àjọ̀dún Golden Jubilee tó jẹ́ àjọ̀dún fifty years foundation tí àwọn, àwọn Kérúbù and Serafu àbí àwọn church máa ń ṣe. Àjọ̀dún yìí jẹ́ àjọ̀dún tó máa ń fa ìrẹ́pọ̀ fún àwọn ọmọ ìlú yẹn àbí àwọn ọmọ agbègbè yẹn tí gbogbo wa máa wá láti wá ṣe ayẹyẹ àjọ̀dún yẹn, láti wá yọ̀ pé, ẹ́ẹ́ ilé ìjọsìn wa o, o ti pé ẹwàta ọdún.

Ṣé ó rọrùn fún ọ láti darí àwọn ènìyàn jì? Bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi dáadáa. Pápá jùlọ bí Bíbélì sọ pé ká fẹ́ràn ọmọ ẹnìkẹ́jì wa gẹ́gẹ́ bí ara wa, ká lè nífẹ̀ẹ́ ọmọ ẹnìkẹ́jì wa. Pápá jùlọ nàá tí ẹni kẹ́jì ẹ bá ṣẹkọ̀ tí kò dára sí ọ, ó dára kí o dáa jẹ. Mẹ́lo mẹ́lo ni ìwọ, mẹ́lo mẹ́lo ni bàbá yín ti bẹ̀ lọ́rùn tó ti dárí jì àbí mẹ́lo mẹ́lo ni ìgbà tí ìwọ dẹ́sẹ̀ tó toro ìdáríjì ẹsẹ̀ tí Ọlọ́run dári ji e. Ó dára ká máa dárìjì ara wa, ká dáríji ara wa.

Ṣé o máa ń pe àwọn oníbàárà rẹ tuntun? Bẹ́ẹ̀ni, a máa ń kọ́ wọn dáadáa. Pádé ọ̀rọ̀ tí, tí mi ò bá gbọ́, tí mo, tí mo, tí mo bà gbóòrò, tí mo bà gbóòrò wọ́n, màá pe wọ́n ká bẹrẹ àlàáfíà wọn, ká bẹ kí n máa kí n bẹ bó ṣe rí àbí báwo ni, báwo ni ilé àbí báwo ni gbogbo nǹkan látọ̀dọ̀ wọn.

Báwo ni o ṣe máa ń yanjú àwọn èrò, àwọn ìṣòro, èrò ayárabíàṣá? Bí mo ṣe máa ń yanjú ẹ̀? Bí mo ṣe máa ń yanjú ẹ̀ pé oríṣiríṣi. Ẹ̀kíni ni tí kò bá sí data àbí tí kò bá sí káàdì lórí ẹ̀, máa lọ ra káàdì torí tí kò bá sí káàdì o lè pè. O le, o yẹ, o yẹ kó lọ ra káàdì, màá lọ ra káàdì. Màá load káàdì ẹ̀ sínú ẹ̀. Mo ti ṣe ìṣòro kan ti, ìṣòro kan ti lò ní ẹ. Ìgbà mí tí ó bá jẹ́ pé fóònù yẹn kú, tí ó bá jẹ́ pé fóònù yẹn kú, màá lọ charge ẹ̀. Mo ti ránjú ìṣòro kan ni ẹ. Tí ó bá jẹ́ kí èmi ní data náà, màá ṣe data, màá ṣe.

Nígbà wo ni o má a ń ṣe ìmọ̀tótó ilé rẹ? Nígbà wo ni mo máa ń ṣe ìmọ̀tótó ilé mi? Mo má ń ṣe ìmọ̀tótó ilé mi nígbà gbogbo. Mi kí maa ń fẹ́ kíi n ri ibi tí, ibi tí kò mọ́ ní agbègbè tí mo wà bíi pàápàá jùlọ nínú yàrá mi náà. Mo máa ń ṣe ìmọ̀tótó, mo má ń ṣe ìmọ̀tótó ara mi mo dẹ̀ má ń ṣe ìmọ̀tótó ilé.

Báwo ni o máa ń ṣe irun rẹ? Bí mo ṣe máa ń ṣe irun mi, tó bá ti kún sókè, màá lọ gé e, màá gbe lọ sí ọ̀dọ̀ Báábà láti lọ gé ẹ́, mi ì kì í máa dúró kí irun mi pọ̀ gan an àbí kí gbogbo orí mi dí. Bí mo bá dẹ̀ ri pé orí ẹ̀ láì irun mi yẹn ti kún o, màá lọ sí ọ̀dọ̀ báábà, màá lọ sí barbing saloon, màá lọ da.